Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Àdí dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, àmò ma ń make sure pé mò ń lo ohun tó jẹ́ pé orí mi ló wà, tó jẹ́ pé mi ò ní kọ́ kalẹ̀. Tó bá sì tó le ní, bá kọ kalẹ̀, mi ò kí ń kọ sí orí á à fọ́ònù, mo máa ń fi ipò ámọ́ síbi tó jẹ́ pé à kí ì ṣe gbogbo ẹ̀yàn ló ti lè rí i.

Nígbà wo ni ọ keyin ko ǹkan tuntun ní ibi iṣẹ́? Àá, ibi iṣẹ́ ọ̀dọ̀ wa ojoojúmọ́ ni à ń ko ǹkan tuntun torí pé kíni, àá, gbogbo tá ń ṣe ó yàtọ̀ sí ara wọn. Ó sì jẹ́ pé iṣẹ́ gan-an tí ẹ rí yìí ó jẹ́ ǹkan kan tó jẹ́ pé iṣẹ́ production ni. So kò síbọ́ ṣe fẹ́ ṣe, tí o bá lọ ibi iṣẹ́, wà á ko ǹkan tuntun dáadáa ni.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? À, mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ láìsí bẹ̀rù, láìsí òjò. Mo sì máa ń lo ikimoo ń tẹ́mi láti ṣe, à tún ṣe gbogbo oun tí mo bá fẹ́ ṣe. Bẹ́ẹ̀ sì ni mo sì fi bẹ̀rù sínú oun tí mo bá fẹ́ ṣe. Mo mọ̀ ọ́n ṣe bí ọkùnrin ni.

Ṣé o máa ń wo fìlà? Mo máa ń wo fìlà gidi gan. Fìlà sì pé oríṣìíríṣìí, títí Hausa mo máa ń wọ, títí Yorùbá náà mo máa ń wọ, títí Fúlàní náà mo máa ń wo fìlà. Wọ́n sì máa ń mu ki eeyan pé kò sí fine lọ́mọ ọkùnrin torí ẹni kí ń bá wọṣọ, mo fi máa n wọ fìlà lé ki emi náà léba rí bí èèyàn gidi, ki emi náà ìyẹ̀yẹ.